Mo fẹ́ràn kí n máa gbọ́ orin, orin ẹ̀mí, orin Kristẹni nítorí pé, ẹ́, onígbàgbọ́ ni mí nínú Kristi. Àwọn tí mo dẹ̀ ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run ni ó jẹ́ ọ̀pakòtẹ́lẹ̀ tàbí ẹ́, òṣùwọ̀n mi. Nítorí náà orin tí mo bá ń gbọ́ ó ní láti wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tàbí òtítọ́ ọ̀rọ̀ Kristi tí mò ń gbọ́ lójoojúmọ́. Àti wípé àwọn orin tó bá, tó ní ṣe pẹ̀lú gbígbé ìgbé ayé rere, ìgbé ayé ọmọlúwàbí, ṣíṣe ohun tó dára, jíja adarí rere àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn orin tó tọ́ka sí ìwà rere tó yẹ kí ènìyàn máa wù. Àwọn orin tí mo máa ń gbọ́ nìyí tí mo fẹ́ràn láti máa gbọ́ ní eléyìí.

Rárá, ìdáàbòbò ò, mi fi ìdáàbòbò òórùn sára. Ẹ kì í ṣe ohun tí mo fẹ́ràn tí mo nífẹ̀ẹ́ sí. Ẹ láti bẹ̀rẹ̀, mo ní òórùn tó dára lára. Bó tilẹ̀ jẹ́ wípé mo jẹ́ ẹni tí ooru máa ń mú. Ṣùgbọ́n mi ò fẹ́ràn kí n máa fi eléyìí sára. Mo dẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń, mo mọ̀ bí mo ṣe ń dáàbò bo ẹ̀ òórùn ara mi nígbà tí ooru bá ń mú mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà miì kí ń pẹ́ nínú oòrùn. Mo dẹ̀ jẹ́ ẹni tó jẹ́ pé tí mo bá ti ní ìrírí ooru ní ara mi tó lè fa òórùn ara, mo máa ń tètè fẹ́ kí n lọ sí ilé-ìwẹ̀ láti wẹ̀ kí ara mi tó lè tò àti kí ooru tó lè fa òórùn náà kó lè kúrò ní ara mi.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tú àwọn nǹkan ṣe, àwọn nǹkan díẹ̀ díẹ̀ fún àpẹẹrẹ, mo mọ bí a ti ń rán bàtà tí ó bá já, mo mọ bí a ti ń ṣe, ẹ, ẹ̀rọ tí, tí, ẹ̀rọ amóhunjáde ní ìlú òkèrè tí a lè pè ní, ẹ, satellite dish àbí decoder. Mo ti ṣe yẹn rí tàbí tí áyọ̀nù ẹ̀rọ ìlọṣọ tó bá bàjẹ́, tó bá bàjẹ́ mo mọ bí wọ́n ṣe ń tú u ṣe torí pé ohun tí mo ti ṣe rí ni eléyìí. Àwọn nǹkan báyìí mo mọ wípé àwọn nǹkan díẹ̀ díẹ̀, bó tí e je pé mi ò kọ́, mi ò kọ́ ní bí wọ́n ṣe ń ṣe àwọn èyí ṣùgbọ́n nípa àwọn tí mo ti wò rí lórí ẹ̀rọ amóhùnmáwòrán àti, àti ohun díẹ̀ díẹ̀ tí mo kọ́ nígbà tí mo wà ní ilé ìwé. Àwọn, àwọn wire kan wà nínú àwọn ẹ̀rọ yìí tí wọ́n bá já, mo mọ wípé nípa sísun wọn padà ó lè mú kí àwọn kìnnìǹ kan máa ṣiṣẹ́. Ó lè má jẹ́ ọ̀nà ọgọ́rùn ún ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọ̀nà àádọ́rin sí àádọ́rùn ún ó lè padà bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni mo mọ bí wọ́n ṣe ń tú àwọn nǹkan díẹ̀ díẹ̀ ṣe.

Mo fẹ́ran èso ọ̀gẹ̀dẹ̀, ìbẹ́pẹ, àgbọn. Mo fẹ́ran máńgòrò. Mo fẹ́ran ọsàn náà sùgbọ́n mi ò, mi ò kín sábà mu ọsàn tàbí fẹ́ran ọsàn tó ìgbà tí n bá rí ìbẹ́pẹ tàbí ọ̀gẹ̀dẹ̀. Ṣùgbọ́n ìgbà mìíràn mo máa ń ṣe tí mo fẹ́ mu ọsàn lọ́nà tó máa gbà tẹ́mi lọ́rùn. Mo máa, mo máa bo bí ìgbà tí mo bá mu tanjeríìnì. Ṣùgbọ́n lẹ́yìn, ní eh akọjá ọsàn tàbí eh ọ̀gẹ̀dẹ̀, ìbẹ́pẹ, àgbọn, pàápàá ọ̀gẹ̀dẹ̀ àti ìbẹ́pẹ mo fẹ́ran wọn lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, ọmọ máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Nínú bíbélì tó jẹ́ ohun tí mò ń lò bí atukọ̀ ayé mi, ó sọ wípé ká máa ra ìgbà wa padà nípa títún, ká máa ra ọkàn wa padà nípa títún ero wa tò, títú ero wa ṣe. Nítorí náà, mo mọ̀ wípé sísọ ọkàn dì ọ̀tún, ó máa ń jẹ́ kí èrò wa kó di ọ̀tún, kí a ṣe ǹkan lọ́nà mìíràn, kí a rí ǹkan ní ọ̀nà tó yàtọ̀ sí bí a ṣe rí í tẹ́lẹ̀. Èyí máa ń mú ìtẹ̀síwájú bá ohun tí ènìyàn bá ń ṣe, ohun tí ènìyàn bá ń rò yàlà sí ara ẹni tàbí sí ẹlòmíràn. Nítorí náà mo, mo, mo gbàgbọ́ wípé ìsọ ọkàn dì ọ̀tún dára ó sì jẹ́ ohun tí mo máa ń ṣe tó tún jẹ́ wípé ẹ̀ ó jẹ́ àṣẹ tí ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ otítọ́ Kristì tí ó pa fún àwọn ọmọ lẹ́yìn Kristi láti máa ṣe kí a lè ní ìtẹ̀síwájú nínú ayé wa nínú nípa ti ara àti nípa ti ẹ̀mí.

Mo fẹ́ràn kí n jẹ́ ẹni tí àwọn oníbàárà kan ní ìfẹ́ ṣe kan bá dọ̀wọ̀ papọ̀. Mo fẹ́ràn kí màá bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, kí n mọ ohun tí wọ́n fẹ́, ohun tí wọ́n ò fẹ́ àti wípé ìgbà mìíràn mo jẹ́ ẹni tó jẹ́ pé tí mo bá ń bá ẹnì kan dọ̀wọ́ pọ̀ pé àmo ra nǹkan lọ́dọ̀ onísòwò kan, mo máa fẹ́ kí ẹni náà kó jẹ́ ẹni tí ò jẹ́ oníkanra àti wípé tí mo bá nà nǹkan ẹni bẹ́ẹ̀ kó lè sọ pé òun ń gbá o tàbí òun ò gbà. Kì í ṣe pé kí ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ kó, kó, kó, kó kanra mọ́ mi tàbí kó sọ̀rọ̀ àlùfàǹṣá bí ẹni pé èmi tí mo wá ra nǹkan, mi ò jẹ́, mi ò jẹ́ ènìyàn pàtàkì. Nítorí náà bákan náà ni mo ṣe jẹ́ nígbà tí mo wà nínú ìṣòwò tí mò ń ta àwọn, à, àwọn ìwé tí mò ń kọ ló rẹrọka ìlú ìjara fún àwọn ilé iṣẹ́. Mo máa ń jẹ́ ẹni tó jẹ́ pé mo fẹ́ kí àwọn tí mò ń ṣe, tí mò ń ta nǹkan fún tàbí tí wọ́n ra nǹkan lọ́wọ́ mi tí wọ́n gbé ẹsẹ̀ fún mi láti ṣe kí wọ́n lè rí mi gẹ́gẹ́ bí ẹni tó lè fọkàn tán, ẹni tí, ẹni tó jẹ́ olóòótọ́ tí kò ní ìdáhùn àti wípé tó lè gbọ́ ìṣòro tó bá ní nípa ohun tí mo bá ṣe, ohun tí mo bá ṣe nípa, ẹ́, iṣẹ́ tí wọ́n ń gbé fún mi tàbí ohun tí mò ń tà fún wọn. Nítorí náà mo, mo ti ṣètò láti jẹ́ kí, à, ìwà ìṣòwò mi kó jẹ́ èyí tó ṣe itẹwọgbà sí Ọlọ́run àti sí ènìyàn.

Rára, mi ò kí ń mu àwọn ẹ̀rọ ìlera torí pé mi ò nílò rẹ̀. Mo jẹ́ ẹni tí kì í sábà ń ṣàárẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà mi ò nílò láti máa mu àwọn ẹ̀rọ ìlera àti wípé ìgbà tí mo ti ní òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí onígbàgbọ́ Kristẹni wípé Kristi o ṣà ìlera àti wípé mi ò lo ara mi ní ìlò kú lò. Tí n bá ní àárẹ̀ lára torí iṣẹ́ tí mo ṣe, ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí iṣẹ́ tí mo ṣe, tí n bá ti bomi sára, tí mo sun, tí mo fara lélẹ̀, ìgbà tí mo bá ti máa jí, ara mi a ti tò, ara mi a ti padà bọ̀ sípò àti wípé ìgbà mìíràn tí n bá ti jẹ́wọ́ ẹni tí mo jẹ́ nínú Kristi nítorí pé mi ò fi ọ̀rọ̀ Kristi ṣeré torí pé ó ti jẹ́, ó ní agbára láti fi ìlera sí ẹran ara mi. Mo dè tí ní ìrírí i ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Igbakigba ti mo ba jewo ti mo se ijiroro ninu okan mi nipa eni ti mo je ninu kristi ati nipa jije ikan pelu kristi yii o ti je ki ilera pipe ko je ti emi. Nítorí náà a ti ṣàìsàn ó jẹ́ ohun tó ṣòro fún ara mi torí pé mo ti di ǹkan pẹ̀lú Kristi. Nítorí náà mi ò kí ń fi bẹ́ẹ̀ lo àwọn, mi ò kí ń lo àwọn ẹ̀rọ ìlera rárá.

Bí mo ṣe má n ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni wípé mo ti má n gbaradi kí n tó ṣe àwọn iṣẹ́ náà fún àpẹrẹ. Mo jẹ́ ẹni tó jẹ́ pé mo má a fẹ́ kí, kí ọjọ́ mi kó má a ní ètò nínú. Mi mo jẹ́ ẹni tó pé kì í sábà jáde pẹ̀lú pàjáwìrì. Mo má n ṣètò bí mo ṣe fẹ́ jáde, ibi tí mo fẹ́ lọ, ohun tí mo fẹ́ ṣe. Irú èyí náà, irú, irú ọkàn báyìí ni mo gbé wọ ṣíṣe iṣẹ́ àkànṣe mi. Mo má a ti ní lọ́kàn fún àpẹrẹ. Tó bá jẹ́ pé, tó bá jẹ́ pé ọjọ́ kìíní ọ̀sẹ̀ ni mo fẹ́ ṣe nǹkan kan, tàbí ọjọ́ ajẹ́ tàbí ọjọ́ ẹtì, mo ti má n, mo ti má n, mo má n gbẹ́ràn jù láti mọ̀ sílẹ̀, à láti ṣètò fún èyí sílẹ̀ bí ọjọ́ kan, ọjọ́ méje, ọjọ́ mẹ́ta sẹ́yìn tàbí bí ọ̀sẹ̀ kan sẹ́yìn bí àkókò bá ṣe rí tàbí bí, bí iṣẹ́ náà bá ṣe gbà. So nítorí pé mo jẹ́ ẹni tó fẹ́ràn láti má a fètò sí nǹkan, ó jẹ́ kí ṣíṣe iṣẹ́ àkànṣe fún mi kó rọrùn.

Mo máa ń fẹ́ràn kí n sinmi ní ilé báyìí nítorí bí ọ̀rọ̀ ìṣúná mi ṣe rí àti pé láti bẹ̀rẹ̀ mi ò jẹ́ ẹni tí mo lè pè ní àgbàfẹ́ tàbí olùgbàfẹ́. Ṣùgbọ́n mo mọ̀ wípé mímọ àwọn ibi ibòmíràn tó jẹ́ bí àgbà àyánu tó ti lè jẹ́ kín rí, kín ní ìmọ̀lára àwọn iṣẹ́ ara mẹ́rìírí tí Olúwa mi ṣe tàbí Ọlọ́run ṣe nínú ayé. Mo mọ̀ wípé tó bá yá nígbà tí, tí ìṣúná mi tó bá ti gbèrú si, mo lè máa wá ibi tó dára, pàápàá fún àpẹẹrẹ irú ìkọgò sì ibi tí omi mú àti títú tán tẹ pàdé òkè ìdànrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo lè mọ bí mo lè fẹ́ lọ fújù mi lóunjẹ láti ní ìrírí pàtó bí ibẹ̀ ṣe rí. Ṣùgbọ́n ní àkókò yìí, ilé ni mo ti máa ń sinmi pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi.

Mi ò tí ì wọnú ọkọ̀ òfurufú rí ṣùgbọ́n tí n bá wà nínú ọkọ̀ òfurufú ọjọ́ tí mo bá ní àǹfààní tàbí ìgbàkúgbà tí mo bá ní àǹfààní láti wọnú ọkọ̀ òfurufú, mo mọ̀ wípé ó máa jẹ́ ìdùnnú mi àti ìfẹ́nú mi láti jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé kí n lè mọ bí ìta ayé ṣe rí òfurufú àwọn tí mo ti ń wò lórí ilẹ̀ kí n lè wò wọ́n lókè tàbí nínú afẹ́fẹ́ tàbí lójú òfurufú. Ó máa jẹ́ ìdùnnú mi àti pé rírí èyí yóò jẹ́ kí n lè mọ rírì iṣẹ́ ọpọlọ ńlá tí Ọlọ́run mi ṣe nípa dídá ayé àti ọ̀run.

Níwọ̀n ìgbà tí mo pé tó jẹ́ pé mo jẹ́ ẹni tó máa ń fẹ́ràn láti fi ètò ṣe ohun gbogbo, irú oníbàárà bẹ́ẹ̀ mo máa, mo ti máa sọ fún tàbí pé ó ṣe é ṣe kí n ti ní ìtàkúrọ̀sọ pẹ̀lú rẹ̀ wípé àkókò báyìí ni mo máa wà níkàlẹ̀ fún un láti wá, láti wá rí mi tàbí láti wá rí mi lójú kojú tàbí láti, láti sọ̀rọ̀ yálà lórí fóònù, yálà lórí fóònù tàbí lójú kojú tàbí tó jẹ́ pé ó fẹ́ ra nǹkan ni, yálà bóyá mo ní láti fi ránṣẹ́ sí i tàbí ó ní láti rà á lójú, lójú kojú ní ẹ́ ibi iṣẹ́ mi tàbí ibi ìtajà mi. Irú èyí màá ti múra sílẹ̀. Màá níwọ̀n ìgbà tí mo ti mọ àkókò tí a ti jọ dá wípé a fẹ́ pàdé, màá ti wà níkàlẹ̀ láti máa retí rẹ̀. Mo dẹ̀ tún jẹ́ ẹni tó jẹ́ pé mo fẹ́ràn kí a máa tẹ̀lé àkókò. Tí mo bá da yàn ní àkókò bái àkókò kan báyìí, mo máa fẹ́ kí àkókò náà kó má yẹ̀ bí mo ṣe fẹ́ kí, kí n má dá ènìyàn lágara nípa àkókò. Mi ò fẹ́ jẹ́ kí ènìyàn ẹlòmíì náà kó dá mi lágara nípa àkókò mi. Nítorí náà ṣíṣe ètò wípé fún ìpàdé pẹ̀lú oníbàárà, ó jẹ́ ohun tí mo máa ń mú ní ọ̀kúnkúndùn.

Ní báyìí mi ó ti lo mi ò tíì ní ọkọ̀ ara mi, ṣùgbọ́n mo jẹ́ ẹni tó fẹ́ràn láti má a tẹ̀lé òfin lójú pópó. Tí bá wà lójú pópó, mi ò kí ń yára láti sárẹ́ lójú pópó torí pé mo mọ̀ wípé àwọn ọlọ́kọ̀ kan wà tánlè tí wọn kì, wọn ń bí i kítá ẹni tó fẹ́ foná tàbí ẹni tó wà níwájú wọn tàbí ọkọ̀ tàbí ọ̀kadà tó bá wà níwájú wọn. Ṣùgbọ́n mo má a fẹ́ kí iré rẹ̀ dájú wípé kò sí ọkọ̀ tàbí ọ̀kadà tó ń sárẹ́ bọ̀ wá sí ibi tí mo wà kí n tó sọdá títì àti wípé tí bá wà lórí ọ̀kadà tàbí nínú mọ́tò, mo má a fẹ́ tàbí tí mo fẹ́ gbé ọ̀kadà àti mọ́tò, mo má a fẹ́ èyí tó jẹ́ pé ìrísí rẹ ó jọ ẹni tí ó lè má a tẹ̀lé òfin ìrìnnà ojú pópó tàbí òfin ìyara ọkọ̀.

Mi ò ní àgbàlá òjò tó yàtọ̀, ṣùgbọ́n ó ní abala ilé mi tí ó rọrùn fún mi láti má a gbé òjò tí òjò bá ń rọ̀. Lóotọ̀ mo ti rí bí àwọn ilé kan se ní ibi tí mo ti gbé rí. Mo ti rí àwọn ilé tí wọ́n ní àgbàlá òjò rí, ṣùgbọ́n ilé tí mò ń gbé báyìí kò sí àgbàlá òjò ṣùgbọ́n ibi tí a ti le gbé jọ wà dáradára tí a bá fẹ́ gbé òjò sínú àwọn abọ́ ńlá tó pọ̀ díẹ̀. Ṣùgbọ́n wípé kí àgbàlá òjò kan wà lọ́tọ̀ láti gbé omi òjò rárá kò sí yẹn ní ibi tí mò ń gbé. Àti wípé bí a ṣe ń rú omi ó jẹ́ ohun tí tó tẹ́ wa lọ́rùn, bó tàbí jẹ́ wípé nígbà tó jò bá ń rọ̀ mo sì máa ń gbé òjò.

Ní báyìí, ẹ, èmi ò tí ì ní òṣìṣẹ́ tí ó bá mi ń ṣiṣẹ́ ṣùgbọ́n mímú orí òṣìṣẹ́ ìyá tàbí mímú orí òṣìṣẹ́ wu, ó ti jẹ́ èròǹgbà mi láti kékeré. Mo fẹ́ràn kí ẹni tó ń ṣiṣẹ́, tó ń lo ọpọlọ rẹ̀ láti ṣiṣẹ́, láti mú ìdàgbàsókè bá àwùjọ orílèèdè tàbí ẹlòmíràn, ó nílò ìmoríyá kan tàbí òmíràn ṣó. Nítorí náà nígbà tí, ẹ, iṣẹ́ mi tó bá ti dé ìpele tí mo ti le máa gba àwọn ènìyàn ṣiṣẹ́, ó máa jẹ́ ohun tó ṣe pàtàkì fún mi tí mo dẹ̀ ti nílẹ̀ èrò àti lọ́kàn àti ní ètò wípé mo máa máa ṣe moríyá ṣíṣe owó àfikún fún àwọn òṣìṣẹ́ mi. Páápàá mo máa, mo máa san owó fún wọn ní ọ̀nà tó jẹ́ pé wọn ò fi ní máa wò pé wọ́n tó fẹ́ bá, ẹ, ilé iṣẹ́ mìíràn tó jẹ́ pé ó lè máa ní èròǹgbà tó dára bẹ́ẹ̀ fún orílẹ̀ẹ̀dè ṣiṣẹ́. Nítorí pé mo fẹ́, mo fẹ́, mo fẹ́ kó ipa pàtàkì nínú kí ọ̀rọ̀ ayé orílẹ̀ẹ̀dè mi kó gbèrú si, kó tẹ̀síwájú nípa ìgbani ṣíṣẹ́ àti nípa, ẹ, àwọn iṣẹ́ tí mò ń ṣe tàbí àwọn ohun tí mò ń pèsè ní ilé iṣẹ́ tí, ẹ, mo máa dá sílẹ̀.

Mi ò mọ àmì ìràwọ̀ mi, mi ò dẹ̀ fẹ́ mọ̀ torí pé èyí kọ́ ló máa, èyí kọ́ ni ó máa sọ ẹni tí mo jẹ́ àbí ohun tí mo máa dà. Gẹ́gẹ́ bí ẹni tó gbàgbọ́ nínú Kristi àti ọ̀rọ̀ Ọlọ́run. Kristi ti sọ nípa ẹni tí mo jẹ́ àti ohun tí mo ti dà. Ọmọ Ọlọ́run ni mí àti pé torí pé mo jẹ́ ìkan pẹ̀lú Kristi, ohun rere gbogbo ni yóò ṣẹlẹ̀ sí mi àti nígbà tí mo bá ṣe iṣẹ́ mi ní ìbámu pẹ̀lú ìlànà Ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀, mo mọ̀ wípé ohun rere ni yóò ṣẹlẹ̀ sí mi. So, níwọ̀n ìgbà tí Jesu ti sọ nípa à mi, ẹni tí mo jẹ́, ohun ti, ohun tí mo dà tàbí ohun tí mo le dà lọ́la nítorí ẹni tí mo jẹ́ nínú Kristi, mi ò nílò àti mọ àmì ìràwọ̀ kankan. Mo gbàgbọ́ wípé mímọ àmì ìràwọ̀ kọ́ ni a fi dá ìràwọ̀ sílẹ̀. Oun ni a fi ṣe, a fi ṣẹ̀ dá ìràwọ̀. Nítorí náà ó wù mí kí lílọ ohun kan kó ka, ka, ka lo ohun kan fún òǹgàn tí a dà á fún. Lótọ̀, àwọn kan gbàgbọ́ nínú mímọ àmì ìràwọ̀ wọn, ṣùgbọ́n èmi lòdì sí èyí torí pé gẹ́gẹ́ bí ẹni tí mo jẹ́, ọmọ, ọmọ lẹ́yìn Kristi, mi ò gbàgbọ́ wípé a dá ìràwọ̀ fún àwọn ohun tí a mọ̀ fun léèní wípé mí máa wojú ìràwọ̀ fún ẹni tí a jẹ́ tàbí ohun tí a fẹ́ dà. Kristi ti jẹ́ kí n mọ ẹni tí mo jẹ́ àti ohun tí mo ti dà nínú rẹ̀. Mo jẹ́ ọmọ Ọlọ́run, mo ti di ọmọ Ọlọ́run. Òǹkọ́hun tí mo bá dà lónìí ó ní í ṣe pẹ̀lú ẹni tí a ti sọ mí dà nínú Kristi, jíjẹ ọmọ Ọlọ́run. Nítorí náà mi ò nílò láti mọ àmì ìràwọ̀ mi torí pé mi ò ní àmì ìràwọ̀. Ọmọ Ọlọ́run ni mo jẹ́

Ìgbà tí mo wà ní ilé ìwé gíga ni mo lè sọ wípé mo lọ sí ilé ìkàwé sẹ́yìn ṣùgbọ́n mo jẹ́ ẹni tó fẹ́ràn kó má a kàwé lọ́pọ̀lọpọ̀. Nítorí náà báyìí mo fẹ́ràn láti má a kàwé lórí ẹ̀rọ ayelujara Nípa ṣíṣe yìí mo dẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n àti ẹ̀kọ́ kọ́ àti ìmọ̀ nínú àwọn ìwé tí mò ń kà. Torí mo jẹ́ ẹni tó pé mo fẹ́ràn kí n mọ̀ nípa ohun tó gbòòrò, kí n ní ìmọ̀ tó gbòòrò nípa oríṣiríṣi ohun, kìkan ṣe nípa iṣẹ́ tí mò ń ṣe ṣùgbọ́n nípa iṣẹ́ kan tí mi ò mọ̀ ṣùgbọ́n tí mo lè ní ìmọ̀ kékeré nípa rẹ̀. Torí pé níní ìmọ̀ kekere nípa èyí ó máa ràn mí lọ́wọ́ lọ́jọ́ iwájú yálà láti sọ ṣàlàyé fún ẹlòmíràn nípa iṣẹ́ kan tàbí nípa ìmọ̀ kan tàbí, tàbí nígbà tí mo bá nílò irú ìmọ̀ yìí lọ́jọ́ iwájú. Nítorí náà mo gbàgbọ́ pe o dára láti ní ìmọ̀. Èyí ni mo ṣì ń fi n kàwé si ṣùgbọ́n ìwé kíka mi ó jẹ́ èyí tó bá ẹ̀dà orí ẹ̀rọ ayelujara wá. Ṣùgbọ́n kì í ṣe pé mi ò ní àwọn ìwé tí mò lè kà níle o wà. Ṣùgbọ́n mo fẹ́ràn láti má a ka ìwé lórí fóònù mi. Bẹ́ẹ̀ni bo ti lè jẹ́ wipé ìwé tí mò ń kà jù lọ tó jẹ́ ìwé àfojúrí ju òun ni bíbélì lónìí.

Ìgbà mìíràn tí, tó bá ní nǹkan tí mo ní láti ṣe ní òru bẹ́ẹ̀ ni mo lè jí láti ṣẹ́, láti ṣe ohun tí mo fẹ́ ṣe. Botẹ́ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tí mo máa ń ṣe, mo máa ń ṣe láàrọ̀ àti wípé ta bá ń sọ̀rọ̀ nípa òru náà ní àfẹ̀mọ́júmọ́ tàbí ní ìdájí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá ti jí bẹ́yẹn tí mo gbàdúrà, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ rere àti tí mo súre fún ọjọ́ mi. Mo fẹ́ jẹ́ kí o rí, nípasẹ̀ ìgbàgbọ́ mi nínú Kristi Jesu, mo máa ń fẹ́ láti tètè bẹ̀rẹ̀ iṣẹ́ òjọ́ bẹ́ẹ̀ lórí ẹ̀rọ ìléwọ́ mi tàbí ẹ̀rọ alágbèéká mi. Nípa bẹ́ẹ̀, ó máa ń fún mi ní àǹfààní láti ṣe ohun mìíràn ní, nígbà tí ojú bá mọ dáradára tàbí ní ọ̀sán. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo dẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo dẹ̀ máa ń pín iṣẹ́ mi láàrín ọjọ́ náà. Màá ṣe é ní ìdájí, àfẹ̀mọ́júmọ́, màá ṣe é ní àárọ̀, màá ṣe é ní ọ̀sán, ìrọ̀lẹ́ alẹ́. Ìgbà mìíràn dè níyìí, tó bá ní iṣẹ́ tí mo ní láti ṣe ní òru náà, mo lè ṣe é, ìyẹn tí iná bá wà tàbí tó bá jẹ́ ohun tó pọn dandan fún mi láti ṣe.

Bẹ́ẹ̀ni, bí ó ti tọ́, ní òtítọ́ báyìí mi ò ní ẹ̀rọ, kò sí ìgbà kan tí mo sọ pé mo lè, mo ti ní ẹ̀rọ ayárabíàṣá rí ṣùgbọ́n mo máa rà láìpẹ́. Kí lè yín sọ? Ó fi hàn wípé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún kì í ṣe oṣù, kì í ṣe ọjọ́ ni mi ò ti lo ẹ̀rọ ayárabíàṣá. Lótọ̀ọ́ mo ti lò ó rí nígbà tí mo, tí ara ilé mi fún mi láti lò fún ìgbà díẹ̀ ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ọdún báyìí ni mi ò ti lo ẹ̀rọ ayárabíàṣá. Mi ò, mi ò tíì ra ìkan rí. Mi ò nílé tí mò ń lò fún ara mi. Iṣẹ́ tí mò ń ṣe báyìí mò ń ṣe lórí ẹ̀rọ ìléwọ́ mi. Mo dẹ̀ rí iṣẹ́ náà ṣe dáradára ṣùgbọ́n mo gbàgbọ́ wípé níní ẹ̀rọ ayárabíàṣá, pàápàá ẹ̀rọ alágbèlètán yóò tún jẹ́ kí ṣíṣe iṣẹ́ mi kó gbèrú si àti kí, ẹ́, àbájáde iṣẹ́ náà kó jẹ́ èyí tí yóò wu mi lórí si. Nítorí náà bẹ́ẹ̀ni mo ti, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ìgbà, fún ọ̀, fún ọlọ́jọ́ pípẹ́ rí. Ẹ jẹ́ kí n sọ pé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún síbí ta wà yìí. Fún gbogbo ọdún tó kọjá mi ò lè sọ wípé mo lo ẹ̀rọ ayárabíàṣá, bẹ́ẹ̀ni.

Rárá o, mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Kò sí oúnjẹ tí mi ò lè jẹ. Bíótilẹ̀ jẹ́ wípẹ́ ó ní oúnjẹ tí mo yàn láàyò láti máa jẹ ṣùgbọ́n mi ò ní àìsàn ìkórìíra kankan sí oúnjẹ. Ọlọ́run fún wa ní oúnjẹ láti máa jẹ. Ó dá oúnjẹ fún ara wa, kò dá ara wa fún oúnjẹ. Nítorí náà oúnjẹ k’oúnjẹ tí a bá ń jẹ tó bá jẹ oúnjẹ dídára, ó ní láti ṣe ara wa lóore. Nítorí náà kò sí oúnjẹ kan tí mo lè sọ wípẹ́ ó máa ń ṣe mí lára láti jẹ. Rárá, mo lè máa fẹ́ràn àwọn oúnjẹ kan ṣùgbọ́n mi ò ní àìsàn ìkórìíra sí wọn. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹyìn, ó ní oúnjẹ tàbí àwọn oúnjẹ tí mo kúndùn tàbí tí mo fẹ́ràn láti máa jẹ tàbí tí mo lè máa jẹ lóore kóóre láìjẹ́ wípẹ́ irú oúnjẹ náà ń sùn mí àfi tó bá jẹ́ wípé mo ti yó nìkan ni.